Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bò òrùn sára. Ó dára láti máa fi ìdáàbò bò òrùn sára tàbí ní ìgbà tí èèyàn bá fẹ́ jáde ní ọ̀sán gangan. Ó dára láti wọ ìdáàbò bò òrùn láti má jẹ́ kí òrùn kó ṣe ìjàmbá sí ara wa. Mo máa ń fi ìdáàbò bò òrùn sí ara nígbà kúùgbà tí lóòrèkóòrè.

Mo fẹ́ràn àwọn ará ìbáṣepọ̀ ilé ibi iṣẹ́ mi, mo sì máa ń bá wọ́n ṣe ìbáṣepọ̀ tó múná d'óko. Mo máa ń bá wọn ṣe ìbáṣepọ̀ láti kí wọn, láti mọ ohun tí wọ́n fẹ́, láti gbà wọ́n ní ìyànjú. Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ rẹ? Mo fẹ́ràn àwọn alábàáṣiṣẹ́ mi, a sì máa jọ ń sọ̀rọ̀ dáradára.

Kí ló ni o máa ń fọ ẹyìn lójoojúmọ́? Ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ ẹyìn mi lójoojúmọ́. Nítorí wípé ẹ̀ẹ̀mejì ni mo máa ń wẹ̀ lójúmọ́. Nígbà tí mo bá fẹ́ wẹ̀, màá mú kọ̀ìnkọ̀ìn ìwẹ̀ mi, èyí tí a mọ̀ sí sponge, màá fi gbo ẹyìn mi. Nígbà tí mo bá wẹ̀ tán láàrọ̀, màá tún fi gbo ẹyìn mi lálẹ́. Ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ ẹyìn mi lójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Kò sí ìgbà tí mo rìn tí mi ò rìn ní àlàáfíà. Ó dá kí ènìyàn máa rìn ní àlàáfíà ní àwùjọ, agbègbè àbí ibi tí ènìyàn bá ti ń ṣiṣẹ́. Mo máa ń rìn ní àlàáfíà, mo sì fẹ́ràn rẹ̀ gidi gan-an ni. Ó dá kí ènìyàn máa rìn ní àlàáfíà.

Rárá o, mi ò kí ń wọ ìborùn. Àwọn Mùsùlùmí ni ó máa ń wọ ìborùn. Àwọn wọ̀ yìí wọn kin sí orí wọn sílẹ̀. Ìborùn tí wọ́n máa ń wọ̀, òun ni wọ́n ń pè ní hìjábù. Òun ni wọ́n máa ń wọ̀ láàárọ̀ tí wọ́n bá fẹ́ gbàdúrà. Gbogbo ìgbà ni wọ́n máa ń wọ ìborùn yìí.

Rárá o, èmi kò kí n mu coffee ní ibi iṣẹ́. Èmi kò le rán tí ìgbà tí mo mu coffee kẹ́yìn. Mo fẹ́ràn láti máa mu tea ṣùgbọ́n tea ọ̀un o ti pẹ́ tí mo ti mu nítorí pé ìlú tí mo wà kò kí n ṣe ìlú olóòtútù. Àwọn ìlú tó ní òtútù ni wọ́n máa n mu coffee ní ibi iṣẹ́. Àwọn ìlú àwọn ènìyàn aláwọ̀ funfun.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ sáyẹ́ǹsì. Ìmọ̀ sáyẹ́ǹsì yóò gbà mí láyè láti máa ṣe ìwádìí àwọn ohunkóhun bíi ẹranko, ìlú, ewébẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìmọ̀ sáyẹ́ǹsì yìí ni ó jẹ́ kí n mọ ìjìnlẹ̀ nípa bí nnkan ṣe bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìmọ̀ sáyẹ́ǹsì ni ó wù mí kí n kọ́ síi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni orin. Mo fẹ́ràn láti máa gbọ́ orin nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà mìíràn, màá máa gbọ́ ìròyìn láti lè mọ ohun tí ó bá ń ṣẹlẹ̀ láyìíká mi àti ohun tó bá ń ṣẹlẹ̀ ní àgbàlá ayé. Mo fẹ́ràn láti máa gbọ́ orin tàbí kí ń máa gbọ́ ìròyìn tí n bá wà nínú ọkọ̀.

Wákàtí mélòó ni o máa ń wọ ìbòjú ní ojojúmọ́? Bíi wákàtí méjì tàbí mẹ́ta. Ìgbà mìíràn, wákàtí mẹ́rin ló máa ń gbà láti wọ ìbòjú lójojúmọ́. Nítorí wípé, ìbòjú eyí, òun ni ó máa ń ṣe alábàápàdé tí ó sì máa ń fi àṣírí ojú pamọ́

Rárá, mi ò kí ń mu Ògùn lójoojúmọ́ nítorí wípé kò dára kí ènìyàn kó máa ń mu Ògùn láìṣẹ pé ó ní àìlera. Tí ènìyàn kò bá ní àìlera, àwọn dókítà ní ilé ìwòsàn won máa wí fún ènìyàn kí wọ́n má lo Ògùn. Ṣùgbọ́n nígbà tí èeyan bá ní àìlera, wọ́n á sọ ìgbà àti ọjọ́ tó yẹ kí wọ́n fi lo Ògùn.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, ni mo máa ń sábà lo láti ṣe ohun tó pọ̀ bí i kí n kọ̀wé, ọwọ́ ọ̀tún nígbà tí mo bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún nígbà tí mo bá fẹ́ mu ǹkan tàbí ṣe ǹkan, ọwọ́ ọ̀tún ni mo máa ń sábà lo. Àwọn ìgbà tí mo máa ń lo ọwọ́ ọ̀si, oun ni inu ilé ìwẹ̀.

Ṣé ò ń wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo màá ń wọ gíláàsì. Màá ń wọ gíláàsì láti rí nǹkan tí ó bá jínà sí mi tàbí nǹkan tó bá súnmọ́ mi ní ìgbà mìíràn. Màá wọ gíláàsì láti fi rí nǹkan dáradára àti láti fi mọ̀

Mi ò lè rántí ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín. Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn máa ń lọ wo eyín ní òrèkorè àti ìgbàkúgbà. Ṣùgbọ́n èmi kò rántí ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín. Ìgbà wo ni o kẹ́yìn lọ wo eyín?

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá owó tí mò ń gbà kò dára tó. Kódà ìgbà mìíràn nigba tí mo bá gba owó yìí kò kí ń to nǹkan kan láti ṣe ohun tí mo bá fẹ́ ṣe. Owó tí mò ń gbà kò dára tó. Bóyá o fẹ́ fún mi lówó lọ ṣé ń béèrè béèrè lọ́wọ́ mi.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ ni wípé, tí mo bá kọ́kọ́ jí, màá gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá mi. Nígbà tí mo bá gbàdúrà tán, màá dìde lórí ibùsùn mi, màá sì lọ sí ìyàrá ilé ìwẹ̀. Tí mo bá dé ìyàrá ilé ìwẹ̀ tán, màá ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Lẹ́yìn náà, màá sì lọ sí ìyàrá ìdáná tí mo bá dáná tán.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ rẹ? Tí mo bá ti fẹ́ lọ sí ibi iṣẹ́ mi, kò nílò kí n lọ wọ ọkọ̀ rárá. Màá fi ẹsẹ̀ mi méjèèjì rìn lọ sí ibi iṣẹ́ mi nítorí wípé ibi iṣẹ́ mi kò jìnà rárá sí ibi tí mò ń gbé. Ibi iṣẹ́ mi kò lè ju ìṣẹ́jú mẹ́rin tàbí márùn-ún lọ tí màá fi dé.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea ju bí mo ṣe fẹ́ràn coffee lọ, nítorí wípé mi ò kí ń sábà mu coffee ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tea ni a máa ń mu ní apá ibi tí mo wà yí jù, ṣùgbọ́n àwọn ẹlòmíràn náà máa ń mu coffee. Ṣùgbọ́n èmi èyí tí mo fẹ́ràn jù nínú méjèèjì ni tea.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé, màá wo bí àwọn ènìyàn ṣe ń ṣe nǹkan tẹ́lẹ̀, màá sì wò pé ọ̀nà wo ló tún dáa tí ó tún máa yára láti ṣe àwọn nǹkan yìí ju bí àwọn ènìyàn ti ń ṣe lọ. Nígbà tí mo bá ti ro èrò yìí tán, màá wá.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá n dúró de nǹkan? Nígbà tí mo bá ń dúró de nǹkan, nǹkan náà yóò máa gbé mi ní mú ní gbogbo ìgbà. Màá wá máa ṣe àṣàrò ẹ̀ tàbí kí n máa kà nípa rẹ̀ lórí nǹkan tí a mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì kí n máa wo àwọn èèyàn tí ó ti gba irú nǹkan náà kọjá láti lè mọ bí emi náà máa ṣe ṣe nígbà tí tèmi náà bá dé.